Èso wo ni o fẹ́ràn láti máa jẹ ju? Èso kan wà tí mo fẹ́ràn gidigidi ṣùgbọ́n tí n kò fẹ́ràn láti máa jẹ ju, èso náà ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ má n dùn ó sì rọrùn láti ní ní gbogbo ìgbà. Nígbà tí mo bá yára tàbí tí mo kò bá ní àkókò láti se oúnjẹ, ọ̀gẹ̀dẹ̀ má n di ìrànlọ́wọ́ fún mi. Mo kàn lè gbé kí ẹ sì jẹ, inú mi a sì máa dùn pé mo ti rí nǹkan láti fi gbé ara mi kí oúnjẹ tó jiná. Ṣùgbọ́n pẹ̀lú bí mo ṣe fẹ́ràn ẹ̀ to, mo ti mọ̀ pé kò dára fún mi láti máa jẹ ẹ́ jù. Mo ti ṣàkíyèsí pé bí mo bá jẹ ọ̀gẹ̀dẹ̀ jù, inú mi kì í máa dùn, nígbà míràn inú mi lè máa kún jù, mo sì lè máa ní àìlera bí ẹni pé mo ti kún jù ó ṣe yẹ lọ. Èyí ló máa n kí mi ní àwọn ìkìlọ̀ láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. Ara mi sì máa n sọ fún mi pé ó ti tó, mo sì máa n gbọ́. Kò sí ohun tí ó burú nínú dúdúró nígbà tí nǹkan bá ti tó. Nígbà tí mo bá fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ báyìí, mo máa yan àkókò kan pàtó. Ó lè jẹ́ ní òwúrọ̀ gẹ́gẹ́ bí oúnjẹ kékeré tàbí ní alẹ́ nígbà tí mo bá fẹ́ nǹkan tí, tí kò wúwo jù. Èmi kì í jẹ lásán nígbà gbogbo kí ó má bà di pé mo ti jẹ ẹ́ jù láì mọ̀. Èyí ti kọ́ mi pé mo ṣe fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ tó ní kékeré nìkan, ò ṣe ní púpọ̀ jù. Ṣùgbọ́n nítorí pé mo fẹ́ràn ara mi àti ìlera ara mi dáadáa, mo jẹ ẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì. Mo tún kọ́ ẹ̀kọ́ pé kò dára láti máa fi èso kan rọ́pò gbogbo èso mìíràn. Gbogbo èso ni ó ní ànfàní tirẹ̀. Bí mo bá yí àwọn èso tó kù tí mo sì ń jẹ dáadáa, ara mi a máa ní ìlera tó dára. Ọ̀gẹ̀dẹ̀ dára, bẹ́ẹ̀ ni tí a bá rí ọ̀pẹ̀yìnbo, ọsàn àti ápù. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wú lò fún ara wa. Kò sí da ká má fi ìkan pa'rọ̀ ìkan nítorí gbogbo rẹ̀ ló ní iṣẹ́ tí ó ń ṣe lára wa. Ṣùgbọ́n gbogbo wọn nílò ìwọ̀ntúnwọ̀nsì láti jẹ. Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ni ọ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Kò sì nítorí pé ó dùn nìkan ṣùgbọ́n nítorí pé mo mọ̀ pé ó ní ànfàní gidi tó ń ṣe ní ara mi. Nígbà tí mo bá gbọ́ ohun tí ara mi ń sọ fún mi, inú mi a máa balẹ̀, ara mi a sì máa yá gágá. Èyí ni ọ̀nà tí mo fi ń gbé ayé mi lé ojúmọ́. Tí ìrọ̀rùn àti ìtẹ́lọ́rùn tó fi ń dé bá mi ní gbogbo ìgbà. Mo máa ṣàkíyèsí pé ọ̀gẹ̀dẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso èyí tí a lè fi sí nínú gbogbo oúnjẹ èyí tí a bá ń jẹ tí yóò sì máa ní ìdùnnú, ayọ̀ àti ìgbéga lórí gbogbo ohun tí a bá ń ṣe. Ọ̀gẹ̀dẹ̀ ò ní àkókò tí a lè jẹ ẹ́. A lè jẹ ẹ́ ní ọ̀sán ọ̀árọ̀ tàbí alẹ́. Ìgbà kúgbà tí abọ́ bá wù wá láti jẹ ọ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ jẹ́ nǹkan tí a lè jẹ ní gbogbo ìgbà. Ìwọ̀ntúnwọ̀nsí dẹ̀ ní gbogbo nǹkan. Nígbà tí a bá fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀, a gbọdọ̀ jẹ ẹ́ níwọ̀ntúnwọ̀nsì kó gbọdọ̀ pọ̀ jù kó má bá àkan wá nínú. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn èso tó kù gẹ́gẹ́ bí ààyè sọ. Ànfàní tó pọ̀ wà ní ara wọn. Nígbà míràn tí n bá rí pé ebi fẹ́ máa pa mí fẹ́ẹ́rẹ́fẹ́ lẹ́nu iṣẹ́ ní àgàgà ní ọ̀sán, mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí mo fẹ́ràn gan tí mo sì máa ń lò láti fi dẹ́kun ebi, láti fi dẹ́kun ohun tí ó ń ṣe mí tí mo bá fẹ́ panú. Tí n bá ń ṣiṣẹ́ lọ lọ́wọ́, ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ohun tó ń fún mi ní okun àti agbára láti máa ṣe iṣẹ́ mi àti láti ṣe é ní àṣeyọrí kí gbogbo iṣẹ́ mi kó lè wá sí ìparí ní àkókò tí mo fẹ́. Kò gbà mí lákòókò rárá láti jẹ ọ̀gẹ̀dẹ̀. Mo lè máa ṣiṣẹ́ lọ lọ́wọ́ kí n sì máa jẹ ẹ́. Ọ̀gẹ̀dẹ̀ dá gan, mo sì fẹ́ràn rẹ̀ jù.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ àti pé káàdì iṣẹ́ yìí ti di apakan pàtàkì nínú ayé mi lójoojúmọ́. Nígbà tí mo bá gba káàdì iṣẹ́ náà ní ìgbà àkọ́ àkọ́kọ́, inú mi máa ń dùn gidigidi. Mo rí gẹ́gẹ́ bí àmì pé mo ti di ènìyàn tó ń ṣiṣẹ́ gan gan, kì í ṣe pé mò ń wá iṣẹ́ lásán mọ́. Ó ń fún mi ní ìgboyà díẹ̀, pàápàá nígbà tí mo bá jáde lọ sí ibi kan tí mo nílò láti sanwó fún ara mi. Mo máa ń mú káàdì iṣẹ́ náà pẹ̀lú mi ní gbogbo ìgbà, nítorí ó máa ń jẹ́ kí n ní ìrọ̀rùn nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan. Nígbà tí mo bá ń lo káàdì iṣẹ́ mi, ó máa ń ràn mí létí pé ó jẹ́ àbájáde iṣẹ́ takuntakun àti sùúrù. Kò wà ní ìrọ̀rùn nìkan ṣùgbọ́n ó ń fún mi ní ìríra pẹ̀lú. Mo ti ní àkókò kan nínú ayé mi tí èmi kò ní káàdì iṣẹ́ kankan tí mo sì máa ń lo owó káàṣì nìkan. Nígbà yẹn, kì í ṣe tó owó onírà díẹ̀ ṣùgbọ́n báyìí káàdì iṣẹ́ ti ràn mí lọ́wọ́ láti máa tọpa owó tí mo bá ń lo àti èyí tí mo bá ń gbà. Síbẹ̀, èmi kì í fẹ́ káàdì iṣẹ́ mi ṣe, ṣere rárá. Mo máa ń ṣọ́ra gidigidi bí mo bá ń ṣe ń lọ àti pé bí mo bá ti ń lo káàdì iṣẹ́ mi, ìṣọ́ra mi máa ń pọ̀ síi. Èmi kò máa ń fi ẹnikẹ́ni tàbí ọ̀rẹ́ kọ̀rẹ́ tàbí ará, èmi kò máa ń fi káàdì iṣẹ́ mi àti pin rẹ̀, èmi kò máa ń fi hàn wọ́n. Mo sì máa ń ṣọ́ra nígbà tí mo bá ń sanwó lórí ayélujára. Mo ti gbọ́ ìtàn àwọn ènìyàn tí owó wọn sọnù nítorí àìtọ́ ìtọ́jú. Èyí ló mú kí n máa fi ojú méjèèjì wo káàdì iṣẹ́ mi. Fún mi, káàdì iṣẹ́ mi kì í ṣe nǹkan tí a fi ṣe eré, ó jẹ́ ohun èlò pàtàkì. Nígbà mìíràn, káàdì iṣẹ́ mi máa ń ràn mí lọ́wọ́ nígbà tí mo bá wà nínú epo pajawiri tí mo bá nílò láti sanwó lójijì tàbí ran ẹni kan lọ́wọ́, kò sí wàhálà. Mi ò nílò láti wá ATM tàbí pe owó pọ̀ nínú àpò. Èyí máa ń fún mi ní ìtùnú, ó sì máa ń dùpé pé mo ní ìrírí sí gbogbo nǹkan tí mò ń ṣe lápapọ̀. Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ àti pé mo ká sí ìbùkún nínú ayé mi. Ó ti ràn mí lọ́wọ́ láti di ènìyàn tó ń gbèrò owó rẹ̀ dáadáa, tó sì ń ṣiṣẹ́, tó sì ní ìpinnu tó dára lórí ìpamọ́ ara rẹ̀. Fún mi, kì í ṣe káàdì lásán, ó jẹ́ àmì ìdàgbàsókè àti ekọ́ tí mo kọ́ nínú ìrìnàjò ayé mi. Ni gbogbo ìgbà, inú mi máa ń dùn pé mo ní káàdì yìí dání nítorí pé ó ṣe mí ní àǹfààní tó pọ̀ ní àwùjọ, nínú ilé, láàrín ẹbí àti ọ̀rẹ́. Gbogbo ìgbà tí n bá rí káàdì iṣẹ́ mi, ó máa ń fún mi lọ́kànbalẹ̀. Ó sì máa ń jẹ́ kí n mọ̀ pé kò sí ohunkóhun tó lè fẹ ṣe lè tí àbájáde rẹ̀ ò ní orí sí eré. Nítorí pé bí ọlọ́pàá tàbí ẹnikẹ́ni èyí tó bá fẹ́ ṣe ìwádìí ohun tí ó ṣẹlẹ̀ tó bá rí káàdì iṣẹ́ mi pẹ̀lú mi, ìfọ̀kànbalẹ̀ máa n dé bá mi. Màá le ní àlàyé tó kún láti ṣe, nítorí pé wọ́n ti mọ̀ pé ènìyàn tó jẹ́ ẹni tó ní ǹnkan tó ń ṣe lọ́wọ́ tí kò sì rin rẹ́gberẹ́gbe ni mo jẹ́. Wọ́n á fọ̀wọ̀wọ̀ mi nítorí pé mo ní iṣẹ́ tí mò ń ṣe, ó sì ni ibi tí wọ́n lè wa mi sí nígbà kúùgbà èyí tí wọ́n bá fẹ́ rí mi. Nítorí náà, káàdì iṣẹ́ mi ó fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgboyà, ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀kànbalẹ̀ láti ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Nítorí náà inu mí máa ń dùn gan tí n bá rí pé káàdì iṣẹ́ mi wà pẹ̀lú mi. Ó ṣe pàtàkì fún mi, ó ti di apakan ìgbésí ayé mi. Káàdì iṣẹ́ mi ó ṣe kókó fún mi.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Nígbà gbogbo, àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ kì í dúró lórí àkókò kan pàtó lójoojúmọ́. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti jẹ́ ní alẹ́ kùtùkùtù bí ó ti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní agbede méjì, ago méje sí ago mẹ́jọ alẹ́. Mo rí pé nígbà tí mo bá jẹ́ ní àkókò yìí, inú mi máa ń dùn, ara mi sì máa ń tulé dáadáa. Ó máa ń ràn mí lọ́wọ́ láti sùn dáadáa nítorí oúnjẹ kò máa ń jókòó nínú ikùn mi ju nígbà tí mo bá fẹ́ sùn lọ. Síbẹ̀ àwọn ọjọ́ kan wà tí mo bá ní iṣẹ́ pọ̀ tàbí tí mo bá dé ilé pẹ́. Ni ìrú ọjọ́ bẹ́ẹ̀, mo lè jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́sàn tàbí pàápàá ago mẹ́wàá alẹ́. Nígbà tí èyí bá ṣẹlẹ̀, mo máa ń ṣọ́ra gan-an nípa iye oúnjẹ tí mo ń jẹ. Èmi kì í jẹ púpọ̀ ní àkókò yìí. Mo kàn máa ń jẹ oúnjẹ tí kò wúwo kí ó ràn bá ní ipa lórí ọrùn mi. Mo ti rí pé jíjẹ oúnjẹ alẹ́ ní púpọ̀, ó máa ń fa kí ọrùn mi má dùn rara. Mo tún ní òfin tí mo fi gbé ara mi pé èmi kì í jẹ oúnjẹ alẹ́ lẹ́yìn tí mo bá ti sùn sínú ibùsùn. Tí mo bá ní ebi lẹ́yìn oúnjẹ alẹ́, mo lè mú omi tàbí jẹ nǹkan kékeré bí èso kan. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti pa ebi run láì fi ara mi sínú wàhálà. Mo gbàgbọ́ pé jíjẹ, ẹ́, oúnjẹ alẹ́ ní ìlànà tó tọ́ àti ní ìlànà tó dáa ó ṣe pàtàkì gan ju jíjẹ púpọ̀ oúnjẹ lọ ní alẹ́ tí a bá fẹ́ lọ sùn. Ní ìgbà mìíràn tí mo bá ti jẹ oúnjẹ ọ̀sán pẹ́, mo lè jẹ oúnjẹ alẹ́ ní kùtùkùtù gan, bóyá ní ago mẹ́fà alẹ́. Èyí máa ń jẹ́ kí inú mi balẹ̀ fún gbogbo alẹ́, mo sì máa ń sùn ní kíákíá. Mo ti kọ́ ara mi láti máa gbọ́ ara mi kí n sì máa tẹ̀lé ohun tí ara mi ń sọ fún mi. Lápapọ̀, àkọ́kọ́ ni pé tí mo bá ń jẹ oúnjẹ alẹ́, mo máa ń wà láàárín ago méje sí mẹ́jọ alẹ́. Ṣùgbọ́n mo máa ń yí padà nígbà mìíràn. Ó máa ń dá lé lórí bí ọjọ́ bá ṣe rí. Ohun pàtàkì fún mi ni pé kí n jẹ́ ní àkókò tó dára, kí n má jẹ púpọ̀ àti kí n jẹ ohun tí ara mi lè gbà. Èyí ni ọ̀nà tí ó fi hàn wípé mo ń tọ́jú ara mi dáadáa àti pé iléra ara mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Nítorí mi mọ́ ju tó àkókò tó tọ́ láti jẹ oúnjẹ alẹ́. Ó jẹ́ nǹkan pàtàkì tí mo gbọdọ̀ máa ṣe ní gbogbo ìgbà. Mo sì rí pé mò ń ṣe, mò ń mọ́ ju tó nítorí pé oúnjẹ alẹ́ jẹ́ oúnjẹ kan tí o gbọdọ̀ jẹ́ oúnjẹ tí kò wúwo. Oúnjẹ èyí tí yóò kéré níwọ̀nba. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó máa ń dára tí a bá jẹ èso lọ sùn nítorí pé èso ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ń ṣe lára. Nígbà tí a bá jẹ èso lọ sùn, ara wa á fúyẹ́ gágá ní àárọ̀ ọjọ́ kejì. Gbogbo èròjà tó wà nínú ara wa, òun ni yóò máa wúlò láti ṣe ohun tí ó yẹ ká ṣe. Nígbà náà, a á rí àǹfààní tó pé nítorí pé gbogbo ìṣàn ara ló máa dìde, gbogbo àwọn ẹ̀dọ̀ ara ló máa bọ́ sípò, gbogbo nǹkan tó ṣe é ṣe lára yóò ṣiṣẹ́ dáradára nígbà tí a bá jẹ èso lọ sùn. Èso jíjẹ lọ sùn ń dá lé lórí àwọn èso gangan fúnra wọn. Èyí tí a mọ̀ sí bí àwọn èso bí ọ̀gẹ̀dẹ̀, bí àgbálùmọ́, bí ka jẹ́ ọ̀pọ̀ òyìnbó. Oríṣiríṣi àwọn èso wọ̀nyí ni a lè jẹ́ tí ó sì mú ara wa dàgajíá lọ sórí sùn èyí tó jẹ́ oúnjẹ alẹ́. Nítorí náà, mo máa gbà wá níyànjú kí a máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èso lọ sùn dípò jíjẹ oúnjẹ èyí tó wúwo lọ sùn ní alẹ́ nítorí pé ó lè ba ojú ọrùn wa jẹ́. Ṣùgbọ́n tí a bá jẹ èso, inú wa á dùn, ara wa á yá gágá. Jíjẹ èso lọ sùn ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí oúnjẹ alẹ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, èmi ní ẹranko ọ̀sìn àti pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan nínú ayé mi. Ẹranko ọ̀sìn mi ní ajá kékeré kan tí mo pè ní Bobo. Nígbà tí mo bá gba Bobo, inú mi ń dùn gidigidi nítorí mo ti fẹ́ràn láti ní ajá fún ìgbà pípẹ́. Ó jẹ́ ọ̀rẹ́ mi lójoojúmọ́ àti pé ó máa ń mú inú mi dùn pàápàá nígbà tí mo bá ní ìrọra tàbí tí ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Ó máa ń ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe fún ajá yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo ohun tí ó nílò bíi oúnjẹ, omi àti ìfẹ́ tó pọ̀ ni mo máa ń fi hàn ṣi. Nígbà tí mo bá wà ní ilé, ní ilé àti ní inú yàrá mi, Bobo máa ń jẹ́ kí i ní pé inú mi dùn gan nínú ilé. Nígbà tí mo bá dé ilé láti iṣẹ́ tàbí láti ilé ìwé, ó máa ń jù gbogbo àwọn nǹkan tó bá ṣe sílẹ̀, yóò yò mọ́ mi, yóò máa fi ẹnu rẹ̀, yóò máa fi kí mi. Ó sì máa ń yí, ní ó máa yí mọ́ mi ní àyíká. Inú mi a máa dùn láti rí àwọn nǹkan tí ó ń ṣe nítorí ó máa ń jẹ́ kí mọ́ gbogbo àwọn nǹkan pé mo ní ọ̀rẹ́ tó súnmọ́ mi tí ó sì mọ̀ pé mo ti wà nílé. Mo tún máa ń lo àkókò pẹ̀lú rẹ̀ láti máa rìn kiri ní ìta èyí tí ó tún ràn mí lọ́wọ́ láti gbé ìlera mi dáradára síbẹ̀. Níní ẹranko ọ̀sìn kì í ṣe ohun gbogbo tó rọrùn. Mo máa ń ní láti lo àkókò láti kọ́ ọ̀, láti mọ ohun tí ó yẹ àti ohun tí kò yẹ àti láti mọ bí a ṣe lè gbé e papọ̀ láìní wàhálà. Nígbà mìíràn, Bobo máa ń jẹ́ kí nǹkan kó dàrú bíi nígbà tí ó bá fọ́ nǹkan tàbí gbá nǹkan tí kò tọ̀. Ṣùgbọ́n èyí tí àwọn nǹkan ọ̀sìn máa ń kọ́ mi ni pé láti ní sùúrù àti láti máa ṣàkóso ipò náà ní ọ̀nà tó dára. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Bobo máa ń kọ́ mi láti mọ bí a ṣe ń darí ọjọ́, bí a ṣe ń ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì, bí a ṣe mọ̀ wípé a gbúdọ̀ máa farasi nǹkan tó bá jẹ́ tiwa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi máa ń sọ̀rànù nípa pé bóyá ò ṣèré mi ni àbí nípa pé mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀, mo nílò ìsinmi àbí nípa pé mò ń ka ìwé àbí nípa pé mò wà lórí ẹ̀rọ ayélujára èyí tó jẹ́ wípé ó máa ń gba àsìkò tó pọ̀. Bobo máa ń jẹ́ kí mọ̀ pé mo ti dáa ránù. Yóò wá sí ọ̀dọ̀ mi, yóò jùrù sí mi, yóò sì jẹ́ kí mọ̀ pé àwọn nǹkan tó yẹ kí n ṣe fún òun mi ò tíì ṣe bí i àwọn ìtọ́jú rẹ̀ èyí tó máa ń pàkíyèsí mi sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan pé ó tó àkókò láti ṣe. Mo tún kó ara mi pé ẹranko ọ̀sìn jẹ́ ẹbí mi, kì í ṣe nǹkan tí ó lè fojú sílẹ̀ lásán. Ó nílò ìfẹ́, ìtọ́jú àti àkíyèsí. Mo máa ń jẹ́ kí ó wà ní mímọ́ kó sì jẹ oúnjẹ rẹ̀ ní àsìkò àti pé mo mọ àwọn nǹkan tó yẹ kí n ṣe fún un tí yóò mú ọinú rẹ̀ dùn. Nígbà tí mo bá ṣe gbogbo èyí, inú mi máa ń dùn papọ̀ pẹ̀lú rẹ̀ nítorí mo mọ̀ pé èmi ṣe ohun tó tọ́ fún ọ̀rẹ́ mi tó jẹ́ Bobo. Lápapọ̀ nínú ẹranko ọ̀sìn bí i àwọn nǹkan tí a lè gbé sílé, Bobo jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí ó ń mú inú mi dùn lójoojúmọ́. Ó kọ́ mi ní sùúrù, ìfẹ́ àti bí a ṣe lè ṣe àbójútó ẹlòmíràn. Nígbà tí mo bá wò ó, mo máa ń rántí pé ẹranko ọ̀sìn kì í ṣe fún ìdárayá nìkan, ṣùgbọ́n ó jẹ́ apá kan pàtàkì tí ayé ènìyàn tó nílò àti pé ó máa ń mú inú èèyàn dùn lójoojúmọ́. Ó sì máa ń kọ́ ènìyàn bí a kò ṣe ní dá ara sílẹ̀ bí a ṣe máa fi okàn to àwọn nǹkan tí a bá ń ṣe ní gbogbo ìgbà èyí tí ó yà sí pé ẹranko ọ̀sìn dára nínú ilé bí ẹbí fún ènìyàn.

Kí ni oúnjẹ tí ó fẹ́ràn jù? Fún tèmi, alára mi, mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Ṣùgbọ́n tí mo bá ní láti yan èyí tí mo fẹ́ràn jù, jọ̀lọ́fù rásì ni ọ̀kan nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Nígbà tí mo bá rí jọ̀lọ́fù rásì, oorun rere ni mo máa ń sùn àti àwọn ǹkan tí ó bá ṣẹlẹ̀ ní sọ̀kalẹ̀ mi máa ń mú inú mi dùn dáadáa. Ara mi sì máa ń yálẹ́sẹkẹsẹ̀ nítorí jọ̀lọ́fù rásì jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn. Èmi máa ń fi ẹran tàbí adìẹ, màá fi ń jẹ ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé èyí máa ń jẹ́ kí oúnjẹ náà kó dùn sí gidi gidi. Nígbà tí mo bá jẹ jọ̀lọ́fù rásì pẹ̀lú àwọn ǹkan tó yẹ kí n fi jẹ́, ẹbí máa ń sálọ lẹ́sẹkẹsẹ̀. Ó máa ń jẹ́ àkókò tí ó kún fún ayọ̀ àti ní ìgbà náà ó máa ń jẹ́ àwọn àkókò tí mo máa ń dára ya dáadáa nítorí pé mo ti jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù èyí tó jẹ́ jọ̀lọ́fù rásì. Ó sì máa ń jẹ́ kí n ní ọ̀pọ̀lọpọ̀ ìmúlóríwó pẹ̀lú àwọn ènìyàn tó wà lọ́dọ̀ mi bíi sísọ ìtàn àbí bíi rẹ́rìn-ín papọ̀ nítorí pé mo ti jẹ nǹkan tó mú inú midun. Síbẹ̀síbẹ̀, fùfú àti ẹ̀gúsí tún wà lórí àwọn ǹkan tí mo tún fẹ́ràn. Ó máa ń jẹ́ kí n ní agbára, máa ń fún mi ní okun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fùfú náà ni mo máa ń gbé pẹ̀lú ọwọ́ mi kí n lè ṣe ìdápọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀gúsí àti pé tí ó bá ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ nínú ó tún wà lára oúnjẹ tí mo fẹ́ràn. Nígbà tí mo bá jẹ irú oúnjẹ yìí, inú mi máa ń dùn púpọ̀ nítorí ó jẹ́ ohun tí mo ti ń jẹ láti ìgbà èwe mi àti pé ó máa ń mú mi rán tí ilé àti ẹbí mi. Ó jẹ́ oúnjẹ tí ó ní ìtumọ̀ pàtàkì nínú ìgbésí ayé mi. Mo tún fẹ́ràn àkàrà àti búrẹ́dì. Nígbà tí mo bá ní àkókò ní òwúrọ̀, èmi yóò máa jẹ àkàrà pẹ̀lú búrẹ́dì nítorí pé ó jẹ́ oúnjẹ tó ń fún mi ní okun àtàgbàrá láti ṣiṣẹ́ òòjọ́ mi. Ó máa ń dùn gan an ó sì máa ń fún mi ní agbára láti bẹ̀rẹ̀ ọjọ́ náà pẹ̀lú àwọn ìgboyà àti ìtara tó yẹ. Nígbà tí mo bá jẹ àkàrà àti búrẹ́dì, ó máa ń jẹ́ àkókò ìdákẹ́jẹ́ fún mi láti ronú nípa ọjọ́ mi àti láti ṣètò ohun tí èmi yóò ṣe ní ọjọ́ náà. Oúnjẹ yìí jẹ́ ti ara mi àti pé ó máa ń jẹ́ kí n mu omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo sì fẹ́ràn. Mo gbọdọ̀ sọ pé gbogbo àwọn oúnjẹ wọ̀nyí nígbà tí mo bá jẹ wọ́n pẹ̀lú ìfẹ́ àti inú ridun, wọ́n kì í ṣe fún oúnjẹ nìkan ṣùgbọ́n fún ìrírí àti ìrìndùnú tí wọ́n mú wá. Oúnjẹ tí mo fẹ́ràn jù kì í ṣe láti jẹun nìkan ṣùgbọ́n láti jẹ àkókò pàtàkì tí mo le lò wọ́n láti ṣe ayẹyẹ ìgbésí ayé mi, láti súnmọ́ ẹbí mi àti láti ní àkókò ìdákẹ́jẹ́ fún ara mi. Nígbà tí mo bá jẹ oúnjẹ mi tí mo fẹ́ràn, inú mi máa ń dùn, ọkàn mi máa ń balẹ̀ àti gbogbo ara mi máa ń ní ìtura. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá jẹ oúnjẹ tí mo fẹ́ràn, èmi fún ara mi mo máa ń ríi wí pé ọkàn mi máa ń balẹ̀, inú mi sì máa ń dùn gidigidi. Tí ọba jẹ́ àkókò èyí tí mo nílò láti pàdé ẹbí tàbí ará, ó máa ń ṣàkíyèsí wí pé oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, òun ni wọ́n máa ń ṣe fún mi. Tí n bá lọ sí ìrìnàjò tí ó jẹ́ ní ọ̀dọ̀ àwọn ẹbí mi tí wọ́n dá mi mọ̀ láti kékeré pé jọ̀lọ́fù rásì àti ẹran adìẹ, ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn dáadáa. Irú oúnjẹ báyìí ni wọ́n a ṣe ka ilẹ̀ fún mi kí n tó dé ní ìrìnàjò náà láti rán mi létí pé àwọn sì mọ irú èèyàn tí mo jẹ́. Ó sì le jẹ́ pé mo ti kúrò nílé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, wọ́n á fi irun mi kéde ríi wí pé àwọn mọ oúnjẹ tí mo ní ìfẹ́ sí, tí inú mi sì máa ń dùn sí gidi.